Rárá, mi ò fẹ́ràn yíya àwòrán. Nígbà tí a wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ló máa ń ya àwòrán. Nígbà mìíràn, wọ́n ti lè lè ya àwòrán olùkọ́ tàbí kan ya àwòrán ọmọ ẹlẹgbẹ́ wọn. Ṣùgbọ́n nígbà náà tí èmi bá ti gbìyànjú àti yà, bó ti lè jẹ́ wípé kò kí ń dára bí i titi wọn. Ṣùgbọ́n èmi náà máa ń ta bí ọ bí ọ. Ṣùgbọ́n lakoko yìí, mi ò tiẹ̀ fi kọ́ra láti ìgbà yẹn. Mi ò mọ̀ bí a ti ń ya àwòrán púpọ̀. Ṣùgbọ́n níwọ̀nba tí mo mọ̀, mo máa ń yà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, mi ò yà. Mi mọ àwòrán yíya, mi ò kọ nípa ẹ̀. Àti wípé mo tún rí àwòrán yíya gẹ́gẹ́ bí ẹ̀bùn àwọn ẹlòmíràn wà tó jẹ́ wípé, láì tí ẹ̀ jẹ́ wípé olùkọ́ ní kí gbogbo wa kí á ya àwòrán ewé tàbí wọ́n lè ní ká ya àwòrán ewúrẹ́. Láì rí àwòrán yẹn, ẹlòmíì mọ nǹkan tó máa ṣe. Ṣùgbọ́n èmi, tí mo bá rí àwòrán, ni mo tó ma mo ibi tí mo máa dórí bílà mi kọ́. Ni yíya àwòrán, mi ò fẹ́ràn àwòrán yíya, mi ò sì mọ̀ yíya púpọ̀.

Omi mímu ṣe pàtàkì nínú àgọ́ ara. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ tàbí àwọn oníṣègùn òyìnbó, wọ́n fi yẹ wá wípé ó dára kí ènìyàn máa mu omi dáradára. Ẹ̀re di wípé tí ènìyàn bá mu omi tí ó pọ̀, ó máa ran àwọn ọ̀n lọ nínú láti lè lọ oúnjẹ tí ènìyàn bá jẹ kíákíá. Wọ́n sì fi yẹ wá wípé tí ènìyàn bá jí ní òwúrọ̀ kùtùkùtù tí ó mu bíi gíláàsì omi kan tàbí méjì, eléyìí máa ràn án lọ́wọ́ láti lè jẹ́ kí ara rẹ̀ fúyẹ́. A lè tọ́ gbogbo oun tí ó lè jẹ́ bíi oró nínú àgọ́ ara rẹ̀, a lè tọ́ dànù àwọn oun tí ó lè fa àìsàn. Tí ènìyàn bá mu omi dáradára, wọ́n fi wá wípé àìsàn kò ní lè dúró síru àgọ́ ara ẹni bẹ́ẹ̀. Èmi náà tí mo sì ti gbọ́ nípa gbogbo àwọn ìkìlọ̀ láti ọ̀dọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ yìí, èmi náà ti wá mu gẹ́gẹ́ bí iṣẹ́ wípé tí mo bá jí ní òwúrọ̀, bóyá gíláàsì omi kan ni tàbí omi méjì màá mú. Tí mo bá sì jẹun, mo máa ń ríi dájú wípé mo ń mu omi dáradára. Mo lè mu omi bíi gíláàsì omi mẹ́ta tàbí mẹ́rin tí màá tún jẹun bóyá lọ́sàn tàbí ní àṣálẹ́. Èmi náà sáà ń gbìyànjú wípé mo ń mu omi dáradára kí ara mi lè wà ní ìlera pípé. Wọ́n sì fi yẹ wá wípé ẹnikẹ́ni tó bá mu omi dáradára tàbí omi tó lọ́wọ́rọ́ pàápàá nígbà mìíràn, ilé yìí náà máa ń mú kí ènìyàn wà lálaàfía, kí àìsàn kì í má ba à dúró sínú àgọ́ ara. Omi mímu ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. A ò sì lè fi omi wé àwọn nǹkan mìíràn tí à ń mu, nítorí pé omi ó dára, kò sì ṣẹ́ ẹnikẹ́ni tó lè ba omi ṣọ̀tá.